Ní àṣálẹ́ tí mo bá ti ti ibi iṣẹ́ dé tí mo wẹ̀, màá wá ní kí ìyàwó mi gbé oúnjẹ kalẹ̀ fún mi kí n jẹ. Tí mo bá ti jẹun tí mo yó, màá ṣeré díẹ̀ jáde. Tí n bá ti wá padà wá, màá máa wo àwọn ìròyìn lórí TV. Màá dẹ̀ máa bá àwọn ọmọ mi ṣeré. Tí àwọn ọmọ mi bá ti sùn, èmi náà tó ti rẹ̀ mí, màá dẹ̀, màá dẹ̀ sùn. Èmi àti ìyàwó mi a jọ sùn. Bí mo ṣe, bí mo ṣe, bí mo ṣe ń ṣe nǹkan mi nìyẹn. Bí mo ṣe ń ṣe, nǹkan tí mo ń ṣe ní àṣálẹ́ nìyẹn, kò ju báyẹn lọ.

Ehn, nígbà mẹ́rin tí mo bá ti wẹ, mo máa ń fi nail cutter, nail cutter ni mo fi máa ń gé ẹ̀kọ́nà mi. Màá wá fi razor blade, màá wá fi há. Tí mo bá ti há tán, màá wá fọ̀. Títẹ́ṣẹ́ mi náà, eh, bí mo ṣe ń ṣe títẹ́ṣẹ́ mi náà nìyẹn. So bí mo ṣe ń tọ́jú ẹ̀kọ́nà mi nìyẹn. Mi, mi ò dẹ̀ kí n láì kí ẹ̀kọ́nà mi máa gùn. Torí tó bá ti gùn bẹ́ẹ̀ yẹn, ó máa ń fà idọtí gan.

Wọ́n ní iṣẹ́ ni ògùn ìṣẹ́, iṣẹ́ ni ògùn ìṣẹ́. Tí iṣẹ́ bá pọ̀, a máa ṣe díẹ̀ díẹ̀ náà ni. Mi ò lè ṣiṣẹ́ para mi, mi kì í, mi kì í like atí máa ṣe nǹkan tí, tí agbára mi ò gbé. So tí iṣẹ́ bá pọ̀ fún mi, màá máa ṣe lẹ́ẹ̀kọ̀kan ni. But mi ò yàn lé, mo like kí iṣẹ́ wà, mi like kí ń máa wà redundant. So tí iṣẹ́ bá pọ̀, màá máa ṣe díẹ̀ díẹ̀ náà ni. Tí àkókò ìgbà tó yẹ kí n, kí n darí ibi iṣẹ́, kí n close. Tí àkókò yẹn bá tó, màá dẹ̀ pa, màá dẹ̀ pa àwọn iṣẹ́ tó kú ti tó bá ti dojo kejì, màá, màá bẹ̀rẹ̀ níbi tí mo ti, tí mo ti dáwo dúró. Mo ṣe ń ṣe ní yen.

Ah, tí mo bá ń jẹun lóòótọ́ mo ní ìwà tó dára. Mi kí ń, mi kí ń rọ̀ṣù oúnjẹ mi, mi dẹ̀ kí ń sọ̀rọ̀ tí mo, tí mo bá ń jẹun. Mi dẹ̀ kí ń láì kí mọ, kí n máà, kí, kí, kí n máà dìde lọ ṣe nǹkan. Oúnjẹ, ọba ló ń jẹ. So, èmi máa ń treat oúnjẹ mi bí pé ọba ni. Tí mo bá ti fẹ́ jẹun, màá jẹun. Mo má, mo má, mo máa make sure pé mo ti jẹ oúnjẹ yẹn tán kí n tó lè máa ṣe nǹkan mi. Àti mo bá dẹ̀ ti jẹ oúnjẹ tán, mo máa ń sinmi díẹ̀ at least kí n lè relax fún nǹkan bíi five, ten minutes kí n tó sọ pé tọ̀, mo tó fẹ́ máa ṣe nǹkan mi. So béè mi ṣe ń jẹun nìyẹn.

Mo fẹ́ràn sí fèrèsé ọkọ́, mo fẹ́ràn sí fèrèsé ọkọ́. Nígbà gbogbo tí mo bá ti, tí mo bá ti ń ṣe nǹkan tó, tó ní láti ṣe pẹ̀lú fèrèsé, mo máa, mo máa ń ṣe dáadáa. Mo fẹ́ràn ẹ̀ gan.

Àwọn ohun èlò èmi máa ń, mo máa ń fowó mi rà ni. Mo máa ń ra àwọn ohun èlò nígbà mi, ìgbà mí wọ́n máa ń fi ń tọrẹ fún mi. Àwọn, àwọn alábàágbépọ̀ mi wọ́n máa ń fún mi ní nǹkan, wọ́n máa ń pèsè nǹkan èlò fún mi. But most of the time èmi ló máa ń rà fúnra mi. Mo máa ń fowó mi rà ni. Ìgbà pẹ̀lú kí mo bá need.

Dáadáa mo mọ bí wọ́n se ń tún nǹkan ṣe. Èló mélòó ni àwọn nǹkan kan tí mò ń tún ṣe? Ṣé ká máa sọ pé nǹkan tara ẹni ni? Àbí àwọn nǹkan táa fi ń ṣiṣẹ́? Àbí ilé ta fi ń ṣiṣẹ́ nílé? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan táa fi ń ṣiṣẹ́ nílé àti eléyìí tí mo fi ń ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi. Mo mọ bí wọ́n ṣe ń tún-un ṣe. Mo dẹ̀ mọ bí wọ́n ṣe ń pa nǹkan mọ́. Táa bá ti lò ó, táa bá ń lòó àá de, àti pé ta bá tún ti lò ó tán. Ka fi pa mọ́ dáadáa kó má bàjẹ́.

Ah! Àjọ̀dún Kérésìmesì ni mo fẹ́ràn jù torí onígbàgbọ́ ni èmi nítẹ̀ni. So àjọ̀dún àwọn onígbàgbọ́ ni èmi fẹ́ràn jù. Ǹkan tí èmi ń ṣe ni ẹ́ ní gbógbó ìgbà. Àjọ̀dún Kérésìmesì ni o. Aátá jíǹdì.

Mo máa ń fọ̀, mo máa ń fọ̀, mo máa ń fọ̀ àmọ́ kì í ṣe nígbà gbogbo. Tí àsìkò rẹ̀ bá ti tó mo máa, máa fọ̀. Èmi ò ní wàhálà pẹ̀lú ìyẹn.

Dáadáa, èmi máa ń jí ní kùtùkùtù. Ago mẹ́rin àbọ̀ mo ti jí. Tí mo bá ti jí ní ago mẹ́rin àbọ̀ yẹn, màá kànná ra mi kalẹ̀. Tó bá ti da ago márùn-ún ni mo máa ń jí tí mo má ń dìde tí mo ń bẹ̀rẹ̀ gbogbo nǹkan tí mo fẹ́ ṣe. Torí ago márùn-ún àbọ̀, mo máa ń lọ ṣọ́ọ̀ṣì lọ gbàdúrà títí da ago mẹ́fà àbọ̀ tí màá fi máa lọ ibiṣẹ́. Mo má ń tètè jí ò.

Èmi ò tíì lè ẹ́ni kankan kúrò níbi iṣẹ́ rí o. Mo ti ṣiṣẹ́ níbi tó pọ̀, mo ti ṣiṣẹ́ ní abẹ́ àwọn ọ̀gá, mo dè láwọn ọmọ tó, tó jẹ́ pé mo jù wọ́n lọ níbi iṣẹ́ tẹ́lẹ̀. Èmi tí lẹ́ni kankan kúrò níbi iṣẹ́ rí. Mo ṣiṣẹ́ akọ̀wé, akọ̀wé. Mo ń kọ́ àwọn ọmọ ní school, èmi ò, kò, kò, kò, mo, tó jẹ́ pé wọ́n fún, wọ́n fi mí ṣe olórí àwọn section kan. Èmi ò lẹ́ni kankan kúrò níbi iṣẹ́ o. Ìṣẹ́ tèmi dà n ṣe ń sìn, iṣẹ́ ìjọba ni. So èmi tí lẹ́ni kankan kúrò níbi iṣẹ́ rí.

À, ìgbà ọdún yẹn ni mo kẹ́yìn lọ sọ́jà o. O ti máa ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta n sin. Ìyàwó mi ló máa ń lọ sọ́jà, èmi ò kí ń lọ sọ́jà mọ́. Àwọn ìgbà ọdún kérésìmesì tí a ṣe kọjá yìí tí ó ti ju ọ̀sẹ̀ mẹ́ta lọ, kò tí tó ọ̀sẹ̀ bí mẹ́ta mo lọ sọ́jà bẹ́ẹ̀ni.

Well, wọ́n má, mo máa gba, mo máa gba iyìn tí mo bá ti ṣiṣẹ́ tó dáa, especially níbi iṣẹ́. Tí ọ̀gá mi bá ti fún mi ní iṣẹ́ tí mo ṣe, tí mo dẹ̀ ṣiṣẹ́ ẹ̀ dáadáa, wọ́n, wọ́n máa fún mi ní iyìn. Tí àwọn colleague mi bá ti pè mí pé kí n wá bá wọn ṣe nǹkan, most time lórí system, èmi ló máa ń bá wọn ṣe nǹkan lórí system tí wọ́n bá mọ̀ọ́ ṣe. Mo máa gba ikan ni bi bẹ̀. Ìyàwó mi náà tí mo bá de ti ṣe nǹkan dáadáa fún, ó máa ń fún mi ní nkàn.

Dáadáa mo ti, mo ti lọ sóde rí náà. Àá mo ti lọ sóde rí. Óde apá tí mo ti lọ, mo máa ń lọ sóde tó jẹ́ pé á pẹ́ kí n tó dé nígbà mi. Mo dẹ̀ máa ń lọ sóde tó jẹ́ pé mo máa ń sùn itá. Àmọ́ láti ìgbà tí mo ti fẹ́ ìyàwó mi, mi sùn ta rí but mo máa ń lọ sóde, èmi àti ìyàwó mi dẹ̀ máa ń jáde náà.

À, àwọn olówó ló ń ṣe yẹn. Mi ò tíì mú coffee rí níbi iṣẹ́ o. Wọn ò kí ń fún wá ní coffee níbi iṣẹ́. Èmi ò dẹ̀ kí ń ra títè mi lọ pé kí n lọ mu coffee níbi iṣẹ́. Tí a bá ti ń ṣiṣẹ́ tó bá ti rẹwà omi, àbí ká jáde ká lọ jẹ lunch ká tún padà wá ká continue pẹ̀lú iṣẹ́ wa. Ẹ̀mi ò kí ń mú coffee níbi iṣẹ́ o. Mi ò tíì mú rí, wọn ò fún wá rí.

Ó ti pẹ́ tíyẹ́n tíyẹ́n ti ṣẹlẹ̀. Ó ti pẹ́, ó ti pẹ́ gan, mi ò tí è lè, mi ò tí è lè rántí mọ́n. Mo ṣà mọ̀ pé ó ti pẹ́ tí mo, tí mo kún yìǹkan. Ìgbẹ́kalẹ̀, ó ti pẹ́ o.

Èmi ò fẹ́ràn ló ẹrọ̀ ẹ̀gbẹ́ ṣókẹ́ o. Mi ò kí ń lò, mi ò lò rárá. Àwọn obìnrin ló máa ń lo ẹrọ̀ yẹn. So èmi ò lò o. Tí mo bá ti fẹ́ lò, mà á pe ìyàwó mi, ọr kì n pe àbúrò mi obìnrin kó bá mi ṣẹ́.

Rárá, mi ò pa òhùn ọ̀ṣọ́ sára rí o. Kò ti è sẹ́ni tó pa òhùn ọ̀ṣọ́ sára rí nínú gbogbo ìdílé wa. Mi ò ṣeri, àwọn òbí mi ò ṣeré, so mi ò pòhùn ọ̀ṣọ́ sára, mi ò ṣe sára rí láíláí.

Mi ò ní nọ́mbà orílẹ̀ o. Nọ́mbà orílẹ̀, nọ́mbà ńlá ni ẹ. Íbo ni mo ti fẹ́ rí? Àwọn tó ní nọ́mbà orílẹ̀, àwọn èèyàn kàǹkàkàǹkà ni wọ́n. Èmi ò ní nọ́mbà orílẹ̀ o. Ànọ̀ tí mo bá ní opportunity áti rí nọ́mbà orílẹ̀ ni, inú mi á dùn gan.

Mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Ẹni igun mo ka adéhùn. Kò sí ọjọ́ tí mo kí ń ka adéhùn. Mo máa ń kaa. Nítorí pé kí ni? Ó máa ń jẹ́ kí n mọ̀ ọ́n. Ó máa ń jẹ́ kí n rántí ọmọ ẹni tí mo jẹ́ pẹ̀lú ìgbàgbọ́ tí mo ní. Mo máa ń ka àwọn àdéhùn dáadáa.

À dáadáa, mo mọ baṣe ń dáko dúró o. Mo mọ baṣe ń dáko dúró. Tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, lójoojúmọ́ tí mo ń lọ ibi iṣẹ́, mo máa ń dáko dúró. Mii tí ìlọ́kọ tí mo máa ń gbé lọ ibi iṣẹ́, ṣùgbọ́n mo máa ń dáko dúró lọ ibi iṣẹ́ ni.

Ìgbà tí mo kẹ́yin gún ọkọ̀ akẹ́rù, ah, ṣé kì í ṣe ìgbà tí mo, ìgbà tí mo ṣe wá ń school nìyẹn. Ìgbà tí mo ṣè wá ń school àti ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ jáde school, mo máa, mo máa ń gun ọkọ̀ àwọn akẹ́rù dáadáa, mo máa ń ta mọ́ lọ ibi iṣẹ́. Àmó ìgbà ti mo ti sìn ìjoba ti mo ti n sise yii, mi o gun mo.